Bẹ́ẹ̀ni, mo ti lọ sọ́de rí. Kìí ṣe kíni kìí ṣe kejì, ìdáì kìí ṣe ìgbà kẹta tí mo lọ sọ́de níyii. Mo máa ń lọ sọ́de ní káṣà sọ wípé ní oṣù pa kan. Mo máa ń lọ sọ́de ní ẹ̀mẹ́jì àti ìgbéyàwó, ìkómọ oríṣiríṣi òde só ní mo máa ń lọ. Odè, òde ìgbéyàwó, òde ìkómọ, òde, òde oríṣiríṣi ni mo máa ń lọ. Pẹ̀lú pẹ̀lú mo sì máa ń lọ sí òde tí wọ́n máa ń ṣe ní ilé ìjọsìn. Pàápàá ìgbéyàwó ń ṣe àjọ̀dún, Ọ̀ íkórè gbogbo ẹ̀ ni mo máa ń lọ, gbogbo ẹ̀ ni mo máa ń ṣe. Èmi fẹ́ràn òde púpọ̀, bẹ́ẹ̀ sì ni mo láíki, mo fẹ́ràn òde gidigidi gan ni.

Answering this answer like this that, ohun mo máa ń pa ohun ẹ̀ṣọ́ sára nígbà gbogbo or. Kìni kan kini kan in one minute. Ṣé o send ẹ báyìí? Mi ò send ẹ báyìí. Ṣé one minute ni wà á fi answer e? O gbọdọ̀ sọ̀rọ̀ fún one minute eh. Ẹ rí pé o lọ fàa. Kódà mo ń ṣe. Mo ti, mo ti ní cream ni yẹn.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni, nígbà tí mo wà ní kékeré, a máa ń ṣe eré ní alẹ́ alẹ́ pẹ̀lú ẹni tó máa ń sọ ìtàn fún wa. Itan yẹn, o máa ń dálé lórí Ìjàpá àti yánibo. So, hmm ìtàn yẹn.

Èso tí mo fẹ́ràn jẹ ju ní ọsàn. Ọsàn ni mo fẹ́ràn láti máa jẹ ju. Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju ní ọsàn. Ọsàn ó jẹ́ nǹkan nínú ọ̀kan nínú àwọn èso, tí ó ń ṣe ara lóore púpọ̀ púpọ̀. Ọsàn ó dùn púpọ̀ ó sì dára, ó ń ṣe ara ní ore. Ọsàn ni èso tí mo nífẹ̀ẹ́ sí, tí mo fẹ́ràn láti máa jẹ ju. Ọsàn ni èso tí mo fẹ́ràn láti máa jẹ ju. Mo nífẹ̀ẹ́ sí ọsàn púpọ̀ púpọ̀.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni òwúrọ̀. Òwúrọ̀ ni àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́. Òwúrọ̀, ó jẹ́ àṣẹ̀ṣẹ̀jí tí èèyàn máa ti ní ìsinmi tó pọ̀. Kódà èèyàn ti máa ní ìsinmi dáadáa. Òwúrọ̀ ni àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́. Òwúrọ̀ ni àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́. Nítorí pé màá ti sùn, màá ti jí kí òwúrọ̀ kó tó dé. Màá ti sinmi dáadáa, màá ti sùn. Torí rẹ̀ ni mo ṣe nífẹ̀ẹ́ sí òwúrọ̀.

Èmi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan rárárá. Nítorí pé gbogbo oúnjẹ ni èmi nífẹ̀ẹ́ sí. Èmi kò sì ní oúnjẹ kan pàtó tí mo fẹ́ràn jù, bẹ́ẹ̀dẹ̀ ni mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Mo jẹ́ ẹni tí ó like oúnjẹ dáradára. Mo sì jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ oúnjẹ pẹ̀lú. Èmi kò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni èmi máa ń jẹ. Gbogbo oúnjẹ pátápátá ni èmi máa ń jẹ. Èmi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Mo ti wù kó kéré mọ́.

Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ni wípé mo máa ń gé lásìkò tó yẹ àti àsìkò tó tọ́. Mo sì máa ń fọ̀ ọ́ nù dáradára. Wẹ̀ kí o mọ̀ gé èékánná rẹ. Bí mo ṣe máa ń ṣe ìtọ́jú èékánná mi rèé, mo máa ń gé èékánná mi ní àsìkò tó tọ́ àti àsìkò tó yẹ. Tí èékánná mi tó bá ti fẹ́ máa gùn kó tó gùn jù ni mo ti máa ma gé e. Nítorí wípé tí èékánná bá ti gùn jù, ìdọ̀tí ó máa sá wọnú rẹ. Bí mo ṣe máa ń ṣe ìmọ́tótó fún èékánná mi ni pé mo máa ń gé kó tó gùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìdí tí mo ṣe bá ń pe àwọn oníbàárà tuntun ni wípé kí wón má bà á gbàgbé mi, kí wón sì mọ̀ pé mo sì wà ní ibi iṣẹ́, iṣẹ́ òwò mi. Bẹ́ẹ̀ ni mo máa ń pe àwọn oníbàárà mi tuntun nítorí kí n bẹ̀rẹ̀ pé ṣé àlááfíà ni wọ́n wà pẹ̀lú àwọn, pẹ̀lú ara wọn. Mo máa ń pe àwọn oníbàárà mi tuntun dáradára kí n lè gbé yà láàfíà wọn, kí n lè ti lè sọ fún wọn pẹ̀lú wípé mo sì wà ní ìdí iṣẹ́ o. Kọ́lé, mọ̀ pé mo sì ń ta àwọn ọjà náà. Mo máa ń pe àwọn oníbàárà mi tuntun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbá.

Ìgbádùn mi ni ìgbà tí mo bá ń ṣe afẹ́, ìgbà tí mo bá fi ara ba'le, fi máa gbádùn máa jẹ oúnjẹ to ń wù mí, máa yọ̀tọ̀ mi nínú ọlá. Ìgbà tí m bá jẹun, tí mo bá wà ní àyàra mi, tí mo sùn, tí mo jí, tí mo jẹun. Ìgbà yìí ni ìgbà ìgbádùn mi. Ìgbádùn mi, ìgbà ìgbádùn mi ni ìgbà tí mo bá ní àkókò láti sùn, jí jẹun, sùn. Ni ìgbà ìgbádùn mi. Ìgbà ìgbádùn mi ni ìgbà tí mo bá ní ìfọ̀kan ba'le.